Nǹkan tí mo máa ń ṣe tí mo tí máa ń tayọ àwọn alábàáṣisọ̀pọ̀ mi ni pé, èmi jẹ́ ẹni tó je pé tí n bá ní isẹ mi kì í rojó mo máa ń tètè, mo máa ń tètè se isẹ́ mi, mo máa ń tètè mi kì í mú, mi kì í ba ẹ́eyan kankan, mi kì í ba eeyan kankan sere lẹ́nu isẹ́.

Mo máa ń ṣe ìpè fídíò dáadáa pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àbáwọn ẹbí mi. Tí mbá tí ń pé á mofẹ́ rójú yín o, ẹn jí á ṣe ìpè fídíò lórí áàpù wásaàpù inú mi sì máa ń dùn tí mo bá rí wọn. A jọ seré, a jọ sọ̀rọ̀, a dọ̀wẹ́kẹ̀, a rẹ́rìn-ín, a ríyá. T’èèyàn bá ti rí tipẹ́, ìpè fídíò wà lára ǹkan tí mo ní ìfẹ́

Èmi jẹ́ ẹnìkan tó mọ̀ nípa ìṣòro ara bí àṣà púpọ̀. Mo ní ǹkan tó má ń ṣe ìwádìí. Tí ǹkan bá mu nkàn ẹrọ ayara bí àṣà mii, màá ṣe ìwádìí ẹ̀. Màá sì wò bi wọn ṣe má a se lórí ẹrọ ayélujára, émi na ó sì kọ́ṣẹ́ ẹ́ lórí ẹrọ̀ ayélujára. Èmi náà kò ní fún mi ní wàhálà ara tí mo bá ń se iru àwọn ìṣòro bẹ́ẹ̀.

À, àwọn ojú òpó ayélujára tí mo wà, mò ń wà lórí Twitter, mò ń wà lórí Instagram, mò ń wà lórí Snap, mò ń wà lórí YouTube, mò ń wà lórí, mo ní TikTok nìkan mi ni fẹ́ràn, mò ń wà lórí Facebook. Twitter yẹn mo ti máa ń wà, ọ̀nà ẹ jẹ mí. Ṣé erí Instagram tìẹ? Ti n bá fẹ́ rẹ jú, ti n bá fẹ́ wo nǹkan tó ń ṣẹle lórí igbe ayé. YouTube mo fi máa ń kẹ́kọọ̀ ni, ó sì wà lára nǹkan tó jẹ́ kí esọ mi sun.

Ó ti se di tí mo ti kẹ́yìn lọ sí ilé oúnjẹ o, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ kí n má lọ sí ilé oloúnjẹ tí àwọn ìgbàlódé yìí, ó le jẹ́ till ilú mìíràn, bíi oúnjẹ àwọn Italy, oúnjẹ awon àwọn ará Senegal, àwọn Ghana oúnjẹ wọn máa ń, je óuńjẹ, tó máa ń dùn dáadáa ni tí mo sì máa ń nífẹ̀ẹ́ síi.

Èmi jẹ́ ẹni tó mọ̀ n se iwadi nípa alábàáṣiṣẹ́ pọ̀ mi torí pé mi ò fẹ́ ẹni tó fẹ́ tí ó jẹ́ ọ̀lẹ tí ó máa faṣẹ lọ sẹ́yìn. Mi ò nífẹ̀ẹ́ ara nínú ibi tí mo bá ti ń ṣiṣẹ́, kí ènìyàn tó já ọ mọ́ ṣẹ́yìn sì sọ ọ̀lẹ wáyé sì dá ojúlójú ènìyàn.

Iru mi ni fún ọjọ́, iṣẹ́ ọjọ́ iwájú, lákọ̀kọ́, èmi kọ́kọ́ máa ń kó ọkàn mi sí ọ̀dọ̀ Ọlọ́run oba ti mọ̀ pé nkan tó bá ti mú wá na, a ma pe Ọlọ́run kọ́, mu kọ́ Ọlọ́run ko ṣe ohun tó dá fún mi ni. Through iṣẹ́, iṣẹ́ ọjọ iwájú, mo ń rí, mo ń tàmá kí n si sẹ́mi tọ́ pe wọ́n ti ńi fẹ́ mi.

Ìbáṣepọ̀ pẹ̀lú olórí iṣẹ́ mi, mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé tí mo bá bá èèyàn ṣiṣẹ́, wọn máa nífẹ̀ẹ́ mi tóri wípé mo jẹ́ ẹni tí ó máa ń ṣe iṣẹ́ mi dáadáa mo sì máa ń wá ibi iṣẹ́ déédé, mii sìi pẹ́ tí mo bá dé ibi iṣẹ́, ǹkan tí wọ́n bá fi mí sí, mo dẹ̀ máa ń mú ojú tó, wọn ò ìṣe ọ̀gá mi, bíi ìgbà pé ìṣe mi ni torí wípé wọ́n ní tí èèyàn bá ṣe ṣíṣe ẹni ẹlẹ́ni, wọ́n ṣe bá ènì yẹn náà ṣe ti ẹ náà.

A! Mìí ní aṣọ wíwẹ̀ o, torí pé níbi àpẹ̀rẹ̀ tí mò ń gbé ni Èkó, ó sì báyìí sí odò agbalagbó gúre mi. Òjòjùwò ẹbí ni ìlú Èkó, kí ó fi bẹ́ẹ̀ ṣomi ẹ. Òmi bẹ́ gan pọ̀, kánìpẹ́ ìlú Èkó tí mò ń gbé ni, tóri pe mo kẹ́kọ̀ọ́ ni ìlú Abuja tí wọ́n gbé ìlú Èkó tí mò ń gbé ni, àmọ́ monífẹ̀ẹ́ rẹ́ẹ̀, yió laṣọ odò ti mo máa lọ sí etí òkun láti lọ sí.

A! Mi ò mọ̀ bí a ti ń wẹ ṣùgbọ́n mo máa ń kọ lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì, bí ní lórí YouTube bí ní sínú ti, àti Instagram. Mo ti rí àwọn bí ẹyan n ṣe lé ṣe tín bá fẹ́, tí na n fẹ́ rí inú omi, tó rẹ ko mi, ko mi, ko mi mú yẹn, wọn ti kọ mi bí mo máa ṣe ṣe, ǹkan tí e mi na, tí emi na ṣì ń yẹ́wò nìyẹn, tí n bá ti dé.

Àkókò aago mẹ́rin ni mo ṣètò to à asìkò tí mo máa ń jí. Tí wọ́n ní pé iṣẹ́ tí eyan bá ti lá àrọ̀ lo má n dà kó tó di bí irọlé tí eyan ó ti to ti reyan, tó bá ti tete mu ṣẹ́ ṣe láàrọ̀, ó rí iṣẹ́ ṣe dáadáa, tí ó ní sí yàwá àlàáfíà tí ó ní sì wàhálà tó sì ṣe dáadáa iṣẹ́ kan.

Èmi ò kí ń nífẹ̀ẹ́ kí n má a sùn lóru emi o like kin máa dùn kí n má a wà lóru. Ko wú ní pé kí èèyàn fi sínmi fún ọjọ́ kéje mi, tó bá wà iru láti pé mi o fẹ́ sími, mo fẹ́ jẹ́ ká wọn ìfún àti ẹ̀dọ̀ yẹn kí èèyàn gbé sínmi, kí èèyàn gbé sínmi, ó dá bẹ́ẹ̀.

Ọdún tó kọjá ni o ní àwọn asikòyí báyìí náà nii, àsìkò pẹ̀yù ọdún, bóyá ó ti tọ́tọ́ kan báyìí nítorí pé ìdí tí wọ́n wá rí kò fi bẹ́ẹ̀ sí ibi tí èèyàn ti lè rí ibi orin bẹ́ẹ̀, ìbẹ da páwópáwó jù. Ó sì pé àbí èèyàn tẹ̀dí sàlì jó a bí ǹkankan sì n kò sí ǹjẹ́ bíbí.

Ìmọ tuntun tí mo fẹ́ kọ ni bẹ́ẹ̀ni, ìmọ tí, tí èèyàn ó ṣe máa ní owó lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ni. Ìmo tuntun tí mo fẹ́ kọ ní yen sugbon eyi ti mọn kọ́ lọ́wọ́ nísìnyí àti kọ̀ǹpútà lilò àti ba eniyan soro àti idabòbò awa eyàn lórí ayélujára.

Ah, to bá je pé àro láwa, máa kí wọn ẹ ku àro ooo ọlọ́dẹ. A kì í pé à ìdẹ́wó ọ̀sán, ẹ káàsán o. A gbẹ́ ẹni tí wọ́n ń bímọ lọ́wọ́, ẹ kú ọmọ ọ̀wọ̀ alọ́ǹda sí o. Àì yóò tó ló kọ́ ro. Ayálẹ́, ẹ káalẹ́ o.

Àwọn ni aṣọ tuntun ìyá mi àti ẹ̀gbọ́n mi bá mi rà. Baba mi wá, wọ́n á bá mi fúnṣẹ́ sí ìlú Abuja. À àṣọ tuntun náà, ẹgbẹ́ tí wọ́n, tí wọ́n gbá lóde tí wọ́n ń lò dáadáa tí ó sì ń gbé tuntun, aṣọ tuntun láti wá yìí. Mo ń lò láàárọ̀ kùtùkùtù báyìí, wọ́n ti bùwọ́ báyìí, ó gbé tuntun dànù kúrò lára mi pẹ̀lú òògùn ẹlẹ́wọ̀n. Mo nífẹ̀ẹ́ ẹgbẹ́.

Yàra wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? À, ilé tí mo gbà, yàrá kan ni. Ó sì ní ilé ìdáná pẹ̀lú ilé ìwẹ̀. Yàrá kan tí mo ní náà ni mo fẹ́ràn jù. Ọ̀ún tí wọ́n fi se oun kéékèké, ó fẹ́ sùn ni, ó fẹ́ jẹun, ó fẹ́ kárí, ó fẹ́ ṣat wá. Máa wo nǹkan ni, a kì í eeyan nì, a gbàlejò ni, bẹ́ẹ̀ ni a ti ń ṣe gbogbo ẹ.

Àbí tí mo ti mọ̀ ọ́n rántí, àbí tí n bá ti gbá mí mọ́ra ní etílé bíbí, ìgbà mí fẹ́ jẹ́ pé ọgbà èèyà yìí máa ti rà, gbá mí, máa lọ sí ibi tí wọ́n ti ń ta náà, ní Sláámì, ibi tí ọjà Mọ́sálásí máa ń lọ jù, ibẹ̀ ni mo ti mọ̀ gbogbo nǹkan tí mo fẹ́ rà. Oúnjẹ náà ni mo lò pọ̀ ju nǹkan tí mo ti rà ní ìsìn.

Ah! Ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún yóò tó bí ọjọ́ bí i bí ọ̀gbọ̀n o. Ah! Mo máa n jẹ́ ẹni tó mọ́ n sinmi dáadáa. Bi mo ti mọ̀ n síṣẹ́ tó náà n mọ̀ se mo ń sinmi tó, mi ò nìfẹ́ bóyá pé n tún wá àìsàn o wà dání, káìsan bá tó wá daayan lélẹ̀ ni yóò tó wá mọ́ n sinmi. Iro o mii kí n ṣe tèmi bẹ́ẹ̀.

Aah, mo n lo ofa, ìpa, ọ̀pá ìfámúrà nígbà tí mo máa n mu ohun mímu, nígbà tí mo fi máa n mu àgbọn olómi yẹn. Aah, mo ma ń lo dáadáa. Aah, kò se mú tí ẹeyan ba ti gé orí àgbọn yẹn ni, ǹkan tó dùn láti fà náà ni kí èèyàn lo ọ̀pá ìfámúrà. Ohun tó máa n lu mẹ, àti tí ẹ bá máa mu àwọn ǹkan tán níbi kan bí i dúndún.

Mo máa ń lo ẹro idákẹ́jẹ́ o. Koda, mo nífẹ̀ẹ́ rẹ̀ ju, mi lákì kí agogo mi máa ń dun rara. Dákẹ́jẹ́ mo nífẹ̀ẹ́, ó bá ti, ó máa ń, oò máa ń lò dáadáa. Ju ti ò dákẹ́jẹ́, tó bá ti wá sí, tó bá ti, tí n bá ti rẹ́ pé e sí, tí ó mọ pa ihò àbí a ti máa bẹ wí.

Àjọ̀dún, àjọ̀dún, àjọ̀dún iléyá ni ọdún lóde tá ń ṣe kùn mí oyè ọdún tó ń bé ni ẹ̀lálé, ọdún olé á bá bà wá láyé ká ṣe àti inú rí gbogbo ẹbí tá pẹran. Àh, ọdún yìí máa ń dùn fà, ènìyàn onímọ́ olòwo àti ẹ́ń tí ó lówó torí pé wọ́n mọ̀ ṣàjọ̀dún yẹn.

A níìsín mo ti rí ẹbí mi ti pé o yóò ti to bí ọdún kan báyìí. Mo ti rí ẹbí mi sẹ́yìn lọ́ sọ̀rọ̀ fún mi jẹ́ ṣùgbọ́n tí ń bá wà pẹ̀lú wọn a àti ó má ń lo àkókò dáadáa. Ká jọ sọ̀rọ̀, ká jọ rẹ́rìn ín tó wẹkẹ́. A Ọluwa a ṣàánú ẹ ní, Ọlọ́run wá pẹ̀lú gbogbo wa, ìpàdé àyò.

A a! Mo ti gùn rí dáadáa o tí mo bá fẹ́ jáde nísìnyí ṣùgbọ́n ká pé mímọ wà kí ìsìn kan tó kílà láti kọ. On tí mo ti bọ́ sórí ẹ nísinsìnyí mo lè máa, mo lè máa wà, mo lè máa gùn lọ sí ibi tí ó bá wù mí. Sugbọ́n mi ní kan ibi bí ó máa lo lọ́wọ́. A! Moto le mi fẹ́ ra àlùpùpù. A! Ó wé ìlọlá àlùpùpù.

Àti bá ṣé, wọ́n ti kọ́ wa bí yóò ṣe ṣe nínú ẹ̀sì tèmi. Ó bá ti sín báyi mi ó dúpẹ́ fun Olọrun, alhamdulillah. Kẹ́ni kẹ́ni ọkọ̀ tí ó fi owọ̀ bọ ẹ, ẹnu rẹ àti imú rẹ, óní tí iwọ́ bá ṣin, ẹrẹ́ sín gbogbo agbara fẹ́ de nìyẹn. So o ko fọ̀wọ̀ bọ ẹnu rẹ àti imú rẹ tí o bá ṣin. Ẹni tí ó dúpẹ́ fun Olọrun.

Ah! Wọ́n mú mi rẹrin. Mama mi kí n bá bá, hn, ọ̀rẹ́ mi sọ, dada sọ, tó, tó wẹkẹ́, àti jọ jú a, kí wọn mú mi wẹ́rẹ́ ní bá, ìbá mi kí wọn pa mi wẹ́rẹ́. Ah! Oúnjẹ wà kí wọn mú mi wẹ́rẹ́, kí wọn yàn sí bí nǹkan kí wọn tó máa ń pèsè tó bá yá, lọ́lọ́ táyà ló dín ẹ́ àti wẹ́rẹ́ báyìí. Mọ́mú.

A! Mo máa ń di ọjà àbò dáadáa tí mbá wà nínú ọkọ̀. É torí pé tí èèyàn bá fẹ́ ní ẹ̀ ìjàmbá ọkọ̀, o lè dáàbò bo yẹn, k’èèyàn má lọ fàya sọ. Àwọn gìgí tó wà níwaju ọkọ̀, iwaju ọkọ̀, ó dáa tí ẹ máa ń dee, bá yè mo ń dì í dáadáa. Táípẹ̀ mo.

A ka pe ibi ti mo n gbe ni, ni ipinle Eko ati ipinle ibadan, mo mọ wọn dáadáa. Awon to ba jẹ ẹsin Musulumi ibe, a jo ma n sọ̀rọ̀, a jo ma n dọ̀wẹ̀kẹ̀. Mo mọ wọn dáadáa jọ, a jọ ma n sọ̀rọ̀, a jọ ma n ṣeré, taba jọ mọn, a jọ ma n gba bọ́ọ̀lù ni káàkiri. Eyan dáadáa ni wọn ṣe yẹn gidi, wọn ṣe, wọn ṣe, wọn ṣe eyan wọn ṣe eyan.

A! Bo ba wù mí, mi o dáa sí. Ìfẹ́kùn tẹ́ dáa sí kí n dì. Mo lè gé láàrín oṣù, mo máa ń gé lósúlósù oṣù. Ọ̀sẹ̀ méjì bá ti wù mí máa ti gé. Wọ́n yí pé ah! Ìmú rí pọ̀ kò jẹ́ ẹran wa mọ̀. Màá pe eni tí ó báa ń gé. Èmi kì í fàari, mo máa ń gé, mo máa ń gẹ̀ tí ó sì da.

Mo fẹ́ràn láti máa pín oúnjẹ tí ẹni ọ̀na ò bá ní, kí ó jẹ́ pé ẹni ẹ̀ ò kò lóúnjẹ, kò lóúnjẹ, kò lóúnjẹ jíjẹ. Mo lè gbáà tú pé àjọjú líle pé pé à n jẹ́ lára àwọn nnkan kan, kí n pa mí à n gbìnú tí a jọjí lé mẹ, kí n fa lóún fa lóba yika sí nkúkú.

Ọkọ̀ akẹ́rù mo ti gùn ní ìsìnyi tòbí oṣù mẹ́wàá sẹ́yìn. Kì í sẹ́ nnkan ire ki ẹ̀eyan fi gùn ọkọ̀ akẹ́rù, eeyan o ní, gbádùn ara rẹ̀ teeyan o fi débi ti o n lo, ó dà bi pe eeyan kọ ara rẹ̀ n yà ni. Kí eyan lọ̀wọ̀ lọwo, kí ẹ̀eyan fi ri ọkọ̀ gidi to jẹ́ pé kò ní ṣe ọkọ̀ akẹ́rù nì o.

Wọ́n máa ń jẹ oúnjẹ tó lẹ́ro fún léra dáàdà. Mo mo jẹ oúnjẹ tó lẹ́ro fún léra dáàdà to ri wípé Ọlọ́run o fàisan ṣẹ́eyan. Keeyan tú wa máa wa oúnjẹ tí yóò mo s'anfaaní fún'yan làrá, ko da rara ǹkan tí ò da tónì. Ó ṣe ó ṣe, ara yóò balẹ̀. Yóò máa ń láìṣan jìnnà. J'Òúnjẹ gidi kì é kó le gbádun e.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? À kilo wà ní àpò owó mi. Mo fi ìwé iwe qurani qurani alápọ̀ńlé ọ̀hun ni o wàǹbẹ̀. Mo sì ní muri murí maarun kan wà n bí. Mo sì ní náírà naira ogbón náírà o si wanbe.

Fóònù alágbèéká tó n ṣe nílẹ̀ eyinbo yi ini, àwọn China, òun ni mo rà. Owó díẹ̀ mo sè, owó tó pọ̀ mo sì rà á nígbà tan, t'awọ́n ò lè wá jà mí ní oṣù kẹwàá. Redmi l'ọ́n ń pè é, ó sì ń ṣiṣẹ́ daadáá. Ó nà ni mo fi ń ṣà wọn iṣẹ́ tí mo maa ń ṣe lórí á, mo fi máa ń wo àwọn ǹkan tí bà yé mi nínú ẹ̀kọ́ mi.

Ah! Ẹ̀fọ́ ṣọkọ, mo nífẹ̀ẹ́ ẹ̀fọ́ ṣọkọ. Tẹni yẹn ba sì dáadáa fún yàn. Ooo, kí n ko ponmo sí edé, a ṣàkí abọ́dì, ṣàkí onígba wẹ, kí n gé gbogbo eẹ́ sí ká awon ẹ́jà, pọ̀lọ́pọ̀lọ́pọ̀ ẹjò odo, ko gbogbo eẹ́ mu tayò. Kii, mo fẹ́ kọ je.

A, mo máa ń ṣíṣe ju wákàtí lọ dáadáa o. Ti iṣẹ́ naá bá ṣe wà ni màá ṣe ṣe. Mo máa ń ṣíṣe ju wákàtí lọ dáadáa. Ó dá, ó dá, ó dá. Oda kí ẹyan má ṣiṣẹ́ o. Bi iṣẹ́ bá se wà ni eyan ó ṣe ṣe. Bí iṣẹ́ o bá pọ̀ ni ó ṣe, eyan ó ṣe.

Ìgbà kan ni o, é pẹ̀lú ìfẹ́ orí mi tó lé bí tó lé bí kòkò yìí. Nígbà mo fọ̀ káì, mo fẹ́ mọ bóyì. Ṣùgbọ́n mofẹ́ ra pákò kánípé mo ni pákò ni mo lè máa fọ̀ọ́ lẹ́ẹ̀ mẹ́ta lẹ́ẹ̀ mẹrin o daa púpọ̀ keyan maa lo pákò. Mo n jẹ́ kí eyín gbó, tí ósì mo ṣíṣẹ́ fún làákàyè.

Eh! Mo mọn pawó pamọ́ ó, tí ẹ baá ṣe ọlá owó tí mo ní, mo ní pa mó. Ọju lá mi nígbà tí àwọn olè wá já mi ní oṣù kẹwàá, àwọn owó mo fi rá fóònù mi, mo fi ra nǹkan kan, mo fi rá oúnjẹ, mo fi rá aṣọ. Nísìín mo ti wá ọ̀nà, mo ti, mo ti mi ò lówó lọ́wọ́ báyì, kí oloun pé ṣe òwo ni ọlọ́un nà ni mo ń pe n ku lágbára fún wọn lẹ́kọ̀ọ́.

Uhm, mo máa ń wọ ìbọ̀wọ́, tó pé a fẹ́ lọ gbá bọ́ọ̀lù, ta bi pé ibẹ̀ òru wa jẹ́ yanji, bí èèyàn bá tu níbi ti eyan fọwọ̀ bó lẹ́ nisìn, ọmọ ẹyan ó já ni. Mo máa ń wọ e nítorí náà mo fi máa ń wọ ìbọ̀wọ́, kí ó fi lè dáàbò bo ọwọ́ mi àti ní kó tutù na mo sì máa wọ ìbọ̀wọ́ kó tutù.

Ah! Mo ma n, a mo fẹ́ràn àwọn àlọ́, àwọn àlọ́ apẹ́nná èyí tó rí ẹ gaan. Wọ́n ra ìwé kan, wọ́n ra ìwé kan fún wa kẹ́kẹ́ àwọn àlọ́ Ìjàpá tó Ìjàpá àti ni Asín, tí Asín bù Ìjàpá rẹ tí ń gbẹ wákọ̀. Asín bù ni ó ń jẹ jó mi jó. Ìjàpá rẹ mú wá là, àwọn òòrùn a ò mú mi ń bẹ lọ́jà. Asín tòun tọkẹ rẹ jó mi jó.

Tí mo bá ti lọ wo àwọn email mi, èyí tí ò bá ní àsùnsí, tí ò ní nǹkan kan èmi máa ń gbọ̀n ọ́n kúro níbẹ̀ ni mi ò fẹ́ jàkákàrìwọ̀ tí à ń ka wọ, tí ò, mà á gbàn án kúrò níbẹ̀ ni máa fi èyí tó jẹ́ pé ó wá, ó ṣe kókó, tí èèyàn le dáhùn, ma fi èyí tó yẹ pé kí èèyàn tọ́jú pamọ́, èyí tí kò bá ní àsùnsí, mo máa gbán àn.

Àti mú àwọn èrò tuntun wá kò lè. Tin ba fẹ́ mú èrò tuntun, máa wà níbi tọ ye pé mi ní wá arìwọ mi ni lẹni tí ó máa dààmú mi. Màá sì fàrábalẹ̀, màá sì wo, màá sì wo àsùn, àkọsí, ǹkan tí mo fẹ́ mú wá. Màá sì mọ, ibẹ̀ ni màá ti mú àwọn èrò tí mo fẹ́ mú wá. Màá ti jẹ́ kó mo ti máa ń pa ẹ̀ dá.

Mo máa ń ká déhun dáadáa, kí ẹ̀yan ma lọ tọwo bọ̀wé tó o yẹ̀ kí ẹ̀yan tọwọ bọ̀. Àwọn èèyàn, àwọn èèyàn ṣetán àti gbá èèyàn kó bá ti ka dáadáa wọ́n sì lè fìnkan àná fi buwọ́ lójú ń bẹ. Ko gbọ́ yé dáadáa kó tó tọwọ́ bọ̀wé. Mo máa ń ká dáadáa kí n tó, kí n tó tọwọ́ bọ̀wé o.

Mo ní gíláàsì òòrùn kan tí mo rà tí ó wà i bíi àbí yii, alawọ dúdú àbí alawọ búráwùn ni tiibi paali bureedì bẹ́ẹ̀ lọ se ri ṣùgbọ́n mi kì í sábà lo. Má ti ẹ nù níisin, òrun ibí tìẹ̀ lágbàra ó yẹ kí n tìẹ̀ mọ́ lọ àsìkò sẹ̀ re gangan ló de ii. Mo ní gíláàsì ẹyo kan náà mi mo ní, gíláàsì òòrùn kan.

Mi ò ní ọkọ̀ o, mi ò ní owó lọ́wọ́ tín fi rà. Ọ̀tọ́ má ba ní kí n pèsè owó kí n lọ́pọ̀lọ́pọ̀ mílíọ̀nù dọ́llars aah! Ni ra ọkọ̀ ní ìṣẹ́ mi. Ó máa ń jẹ́ kí ǹkan rọrùn fún èyàn lọ́pọ̀lọpọ̀. Aah! Kí olóhun pèsè owó ni atinariṣíkì.